Àṣà ìgbéyàwó nínú agbègbè mi máa ń sọ̀rọ̀ láti sí ilẹ̀ Yorùbá. Ọjọ́ méje ni a máa fi ń ṣe. Ọjọ́ ẹtì àti ọjọ́ àbámẹ́ta. Ọjọ́, eh, àwọn mii dẹ maa n ṣe ni ọ́jọ́ àbámẹ́ta nìkan. Àmọ́ lọ́jọ́ ẹtì yẹn, n ta fi máa ń ṣe níbẹ̀ ni pé nǹkan tí a ń pè ní engagement. A máa ń ṣe ní ọjọ́, eh, ẹtì yẹn tó jẹ́ pé wọ́n a lọ sílé, a, ìyàwó, wọ́n a lọ bá àwọn òbí wọn dẹ lọ gbe àwọn nkan fún wọn. Àwọn ohun ta ń ṣe ní àṣà Yorùbá yẹn n gangan ni wọn máa ń ṣe ní ẹ engagement yẹn. Tan ba ti ṣe, ní ọjọ́ tó bá tẹ̀lé, ní ọjọ́ àbámẹ́ta yẹn, ní ọjọ́ tó máa, nǹkan tó máa sábà ṣe ni, eh, nǹkan tí a ń pè ní white wedding. Tó jẹ́ pé àwọn ohun oyibo wá sí ibi, ibi pé tí wọ́n sábà ṣe, wọ́n máa tẹ̀lé, wọ́n máa lè ti ṣe yẹn tán. Wa tun lo si ile ìjọsìn, to je pe ọmọ Olorun ni won, àwọn imi ti won ba ki n se ọmọ Olorun, won lo si court ti won ba ti mo de, àwọn mejeji, won wa lo si ibi oúnjẹ sha, nibi gbogbo eeyan ti ma n jẹun, ti won de tun ma n jo, titi di owo osan tàbí ìrọ̀lẹ́. Ó ṣe máa rí ni yẹn ko dẹ́ sí iyipadà nígbà pipẹ́.

Oúnjẹ tí mo máa ń rí sí ní àkókò kọ̀ọ̀kan, ro ba ti di ọdún tuntun bẹ́yẹn, iṣu nǹkan tí a pè ní iṣu tuntun máa jáde wá. Òunjẹ o si jẹ, ó máa ń dùn gidi gan-an jù àwọn iṣu mìíràn, won dẹ máá n lo láti máa fi gúnyán. To ba dẹ ti di ọdún tuntun isu náà bẹyẹn, àwọn bi isu nkankan bi mango tàbí cashew náà maa n jáde. Ọ̀sàn náà máa ń, ọ̀sán oun ti tiẹ o máa ń gbẹ ko ki n lómi lára dáadáa náà. Ọ̀sán yìí ni ọ̀sán tí wọ́n bá ṣe ń di àárín ọdún bẹ́ẹ̀ yẹn, ọ̀sán tí wọ́n bá ṣe ń jáde bẹ́ẹ̀ yẹn máa lómi gidi gan-an. Àgbàdo náà a dẹ sì máa wà bẹ́yẹn nítorí àwọn òjò a tì máa rọ, àwọn èèyàn a dẹ ti máa ń gbin àgbàdo won a dẹ tì máa ká, a maá fì jẹ àgbàdo sísun àti bibọ ṣá. Hẹn bi gbogbo se maa n ri niyẹn, to ba tun di ìparí ọdún náà isu náà maa jáde iṣu tuntun mìíràn náà jáde, àwọn kan máa wú iṣu wọn ní ìparí ọdún náà.

Ka gíga tí mo ga tó bi ẹsẹ mẹ́fà díẹ̀ sí ibi tí mo ti gbé ga tóri ọkùnrin ni mi, mo ga bẹ́ẹ̀ yẹn, àmọ́ ó mú ṣe wí wà, tí máa wù mí mu ara fún ìran láti ga ju bẹ́ẹ̀ yẹn lọ, àmọ́ ko jẹ́ nǹkan tó le ṣẹlẹ̀ mọ̀ ní ọjọ́ orí tí mo wà, ṣùgbọ́n gíga yìí náà ga, ó tẹ́ mi lọ́run bẹ́ẹ̀ torí mi o kúrú mo ga díẹ̀.

Bí mo ṣe máa ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi tí màá wà níle mo maa ṣe pẹ̀lú àwọn ìdílé mi, gbogbo wa á maa jọ ṣe àjọyọ̀, à a pa adìẹ, a lè se oúnjẹ sa àti ìrẹsì a de le gún iyán náà, bi mo se máa ṣe àjọyọ̀ nìyàn mo de le lọ. Wa ra nǹkan fún mi, wà á fún ní ẹ̀bùn, màá de ẹ ya àwòrán pẹ̀lú àwọn ará ìdílé mi. Máa de jẹun dáadáa náà, bi mo se máa ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi ní niyen.

Bí mo ṣe máa ń gbaràdì fún ìrìnàjò to ba ti je pe ibi tó jìnnà ní mo ń lọ bẹ́yẹ̀n aṣọ tí mo máa ń wo lọ́jọ́ náà máa ki díẹ̀ kó tutu maa bá mú mi ní ọ̀nà. To ba si je pe mo lọ fún ìgbà tí ó pẹ́, màa mu aṣọ púpọ̀ àmọ tí n bà ti lọ fún ìgbà tí ó pẹ́, maa mu aṣọ púpọ̀ iye ọjo tí mo máa lò ní orí ìrìn àjò náà ó máa jẹ kí n mo bí màá ṣe dì. Ṣò awón tọ́ dẹ́ ṣe kókò ju lọ ní àwọn aṣọ tó yẹ kí n wọ̀ nígbà àsìkò to màá ṣe pàtàkì jù lọ, àti àwọn fóònù mi àti laptop mi àwọn yen lo ṣe pàtàkì jù, àti àwọn nǹkan tí màá fi foyin tí màá dè fi wẹ̀ yeah àwọn nǹkan yẹn ló le se pàtàkì jù. Èmi máa ń gbìyànjú láti má gbàgbé ohun kohun.

Ẹni tí ń mú bí wọ́n she máa mọ èsì tí ó lè gbé kéle nínú orò kan ni máa túmọ̀ ní. Bóyá tó be jẹ́ bí ọ̀rẹ́ abo mọ̀lẹ́bí, oje ẹni tio man rojọ́ tó bá ti jẹ́ pé ẹnití ó man tó jo, aje wípé koki she ẹnití mo lè gbẹ́kẹ̀lé gidi ni ṣùgbọ́n tó báṣe jẹ́ pé ẹni tó mo bí a ṣe ń fi ń kanpa mọ́ ni. Tí ó jẹ́ pé ẹni tó ní lári ni, tó dẹ̀ mọ̀ ìwà ń wù, tí ó dẹ̀ ǹjẹ́ ohun tí ó dẹ̀ jẹ́ oní nǹkan burúkú sí mi, ẹni yẹn máa mọ̀ pé mo pè mole gbé kele ní ọ̀rọ̀ kan mode shi máa sọ mọ́ bí ma ṣe sọ fún wọ́n nìyẹn.

Àkókò ọdún tí mo fẹ́ràn jù ni oṣù Kẹ́hìn nínú ọdún sá. Ọ̀tutu máa ń mú gidi gan ni, nígbà tí àwọn ènìyàn náà dé, sì máa ń wá lé lórí, a máa ń fún wọn kí wọ́n sì máa jẹ́ àjọyọ̀ ní oṣù yìí ná. Àwọn ènìyàn púpọ̀ máa ń wá lẹ́kọ̀ọ́ máa rí àwọn ènìyàn tó ti pẹ́ta sí, àti rí wọn jọ. Ìṣẹ́ náà ò de kí n pọ̀ tára nàá ní oṣù yìí. Idi ni ẹ́ tí mo fi fẹ́ràn gidi gan jù tán àwọn iyokù lọ.

Oṣù márùn-ún tí àkókò ọ̀ọ̀ ọjọ̀ ni, àbí ọjọ́ ojò bá ti ń rọ̀ bẹ́ẹ̀ yẹn, a máa ń bọ́ sí boya oṣù mẹ́ta tàbí mẹ́rin lẹ́ẹ̀yìn ìgbà tó dùn ba tì bẹ̀rẹ̀ kí òjò kótó bẹ̀rẹ̀ sí ń rọ̀ bẹ́ẹ̀ yẹn. To ba deti ń bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ yẹn, ó máa ń kọ́kọ́ rọ̀ gidi gan, ó máa ń fa tẹ̀gún tó máa ń pọ̀ gidi gan ni ohun kan tí a ń pè ní ah ice block ló máa ń jẹ́ máa ń já bọ àwọn nkan ti o wúlò to je pe okay ti o ti di, àwọn iyen na maa n jabo.

Bẹ́ẹ̀ni, mo ní ètò ààbò kọ̀ǹpútà tí o máa ń pa kọ̀ǹpútà mi mọ́. Torí o maa n je kí nǹkan tí a ń pè ní virus tàbí ransomware máa bá a wò. To ba de tun je pe mo fẹ́ gba ńkan sórí kọ̀ǹpútà yẹn tí ó yẹ kí ń gba náà. Ètò ààbò kọ̀ǹpútà yẹn máa sọ fún mi pé nǹkan tí mo fẹ́ gba yìí ó maá jẹ́ nǹkan tí ó máa pa kọ̀ǹpútà mi lára iyẹn pé kí n maá gba taa kí n yeè wò dáadáa torí pé kò jẹ́ nkan to ko je nǹkan tó dára fún kọ̀ǹpútà mi.

Ẹn, mo máa ń ya àwòrán àmọ́ kì í ṣe gbogbo ìgbà tí m bá ti ń ṣe àjọyọ̀ kankan bẹ́yẹn àbí tí bá teeyan kankan bá ti ń ṣe àjọyọ̀ ni àyíká mi ti mo de n bá yọ, ẹ́n mo máa ya àwòrán pẹ̀lú àwọn tó ń ṣàjọyọ̀ yen náà ki n le bá wọn yọ. Nǹkan tí mo maa n ya ti àwọn ìgbà ti mo máa ń sábà ya àwòrán nìyẹn, yàtọ̀ siyen mi kii fíbeẹ̀ ya àwòrán, àmọ́ tí wọ́n bá to ba pọn dandan pé mó gbọdọ̀ ya àwòrán, ìgbà tí mo máa ń yá nìyẹn.

Orúkọ tí wọ́n máa ń sọ ìtumọ̀ ní Yorùbá nì tan pé ní f'ayọ̀ tí ọ́ túnmọ̀ sí emi atí awọ́n fi ayọ̀ àti ìdùnnú tí wọ́n fi kẹ́, tí wọ́n fi tọ́jú, tí wọ́n fi be gbé dàgbá. Ntó túmọ̀ sì na nìyen o, àwọn tó dẹ̀ máa ń fún ní orúkọ yẹn náà, obìnrin ló máa n sábà jẹ́ orúkọ iyẹn náà ní èdè Yorùbá. Ọbinrin ni wón máa n sáábà fún ní orúkọ f'ayọ̀kẹ́ yen náà ní Yorùbá.

Eh, tó bá ti di àṣálẹ́ bẹ̀yẹn, àkókò mìíràn mọ́tò máa máa kọjá gidi bí àwọn tó ń bọ̀ láti ibi iṣẹ́ ní ìrọ̀lẹ́ sí àṣálẹ́ mọ́tò máa pọ̀ gidi. Àmọ́ ìgbà tó yà pá, ibẹ̀mí máa ń dá ṣá níbi ọwọ́, ah, ọ̀ṣán yẹn tí àwọn ènìyàn bá ti wà ní ibi iṣẹ́. Àwọn ènìyàn tó máa ń rìn kí n fi bẹ̀ pọ̀ bí àwọn, bí i àwọn nǹkan tí wọ́n yẹ kó nǹkan já di ní ọ̀ṣọ́ ṣá ẹ fẹ́ kó wá ní tẹ́lẹ̀ ṣá, bí wọ́n ṣe máa ń rí ènìyàn dáadáa ní ká ní.

Oríṣiríṣi abúlé ni mo mọ̀ àmọ mi fíbẹ́ mọ orúkọ wọn. Àwọn abúlé tí mo mọ̀ dáadáa ni àwọn tó wà ní ìlú a, e, ààbò tá ń pè ní ìlú a, ààbò. Ní ibi tí ó dẹwà ko fíbẹ́ jìnnà kìṣe àkuré gidi gan-an ni àwọn tó gbe nbe, àwọn tó wà ní abúlé bí àwọn àgbàlagbà àwọn ló máa ń sábà wà ní ibi bẹ́ẹ̀ àti àwọn ọmọ wẹ́wẹ́ àwọn àgbàlagbà ló dẹ́ máa ń pọ̀jù sí àwọn abúlé yìí náà.

Ìsinmi láàárín iṣẹ́ jẹ́ ohun tó ṣe pàtàkì gidi gan ni, kí ó yẹ kí èèyàn gbudọ máa ṣiṣẹ́ lọ. Èèyàn gbudọ wá àkókò láti sinmi sá, lé àlá fi na ẹsẹ̀ sá, tàbí tá kàn fin sun boya bi wákàtí kàn tàbí méjì sá, lẹ́ẹ̀ lè jáde lọ, láti lọ jẹun, láti lọ na ara, láti lè ṣe lọ na à ara. Ohun tí èèyàn le ṣe, èèyàn le lọ jẹun, èèyàn le máa wo àwọn ọ̀ṣá, àti fi sinmi láàárín iṣẹ́.

Àwọn tí ń gbé ínú ilé wa a ju méfà lọ́ṣàá. Àwọn obì mi àti àwọn egbon mi àti àwọn àbúrò mi ṣá, àfi to ba je pe ẹgbon wá kan fe wá kí wa. Ti a kan lo ọjọ́ díẹ̀ lodo wa ṣá. Mọdẹ sí máa lọ àmọ mi tí e máa ń jí ní òwúrọ̀ kùtùkùtù ṣá. Nigbati mo ṣiṣẹ́ ilé, tí mo de máa ń gbàdun ara wa amá jo n jẹun po, bí o ṣe máa n rí i, niyen.

Fóònù alágbèéká tí mo n lo ni Tecno o dẹ ti to bíi ọdún díẹ̀ tí mo ti n lo bátiri rẹ̀ dára gidi gan ni, óun la dẹ ń pè ní Android. Ó dẹ́ ń wúlò fún mi, ó dẹ́ ni mo máa ń fi ya àwòrán, tí mo dẹ́ máa fi ń bá àwọn ènìyàn sọ̀rọ̀, máa ń pè é, ò jẹ́ máa sì ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ lórí socialmedia. Mò máa ń fi ka àwọn ènìyàn bí i Instagram ṣẹlẹ̀ káàkiri orílẹ̀ èdè ṣà.